Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdọọdún? Ìsinmi ọdọọdún ni ìsinmi tí òṣìṣẹ́ ní ètò sí lẹ́ẹ̀kan lọ́dún lẹ́yìn tí ó bá ti ṣiṣẹ́ fún àkókò kan ní orílẹ̀ èdè Nàìjíríà. Púpọ̀ nínú àwọn òṣìṣẹ́, pàápàá jùlọ àwọn òṣìṣẹ́ ìjọba, wọ́n ní ètò sí ọjọ́ ọgbọ̀n. Iyẹn ló jẹ́ 30 days fún ìsinmi ọdọọdún. Àwọn ọjọ́ ọgbọ̀n yìí kí a ka Saturday àti Sunday. Bẹ́ẹ̀ ni kí a ka àwọn ọjọ́ ìsinmi àjọyọ̀ ìjọba. Ète ìsinmi ọdọọdún ni láti jẹ́ kí òṣìṣẹ́ lè sinmi dáadáa, tún ara wa ṣe kí ìlera rẹ̀ lè dá, àti kí ó tún lè padà sí iṣẹ́ rẹ̀ pẹ̀lú agbára tuntun. Ni díẹ̀ nínú àwọn ilé-iṣẹ́ aládàáni, iye ọjọ́ ìsinmi ọdọọdún lè yàtọ̀ sí, ṣùgbọ́n ní ìlànà gbogbogbò, ọjọ́ ọgbọ̀n ni a máa ń fún òṣìṣẹ́ gẹ́gẹ́ bí ìsinmi ọdọọdún. Nítorí náà, a lè sọ pé ọjọ́ ọgbọ̀n ni òṣìṣẹ́ ní fún ìsinmi ní ọdọọdún.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Bẹ́ẹ̀ni, ó yẹ kí a máa lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Ìyẹn ló jẹ́ audio visual aids nínú ẹ̀kọ́ tàbí nígbà ìtànkálẹ̀ ìmọ̀. Ẹ̀rọ ìrànwọ́ ohùn ni àwọn ìrínsẹ́ bíi rédíò, bíi tẹlifíṣàn, bíi kọ̀m̀pútà, bíi fídíò, bíi àwòrán, bíi slide, bíi projector àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a fi ń mú ìtúmọ̀ ẹ̀kọ́ yé akẹ́kọ̀ọ́ dáadáa. Ìdí tí a fi yẹ kí a máa lo ẹ̀rọ ìrànwọ́ ohùn ni pé lákọ̀ọ̀kọ́ ó ń jẹ́ kí ẹ̀kọ́ yé kédéré. Ìyẹn túmọ̀ sí nígbà tí akẹ́kọ̀ọ́ bá rí àwòrán tàbí gbọ́ ohùn, ó rọrùn fún un láti lo iye ohùn tí à ń kọ́. Ikeji ni wípé ó ń mú ìfẹ́ sí ẹ̀kọ́ pọ̀ sí i. Ìyẹn ló túmọ̀ sí wípé ẹ̀rọ ìrànwọ́ ohùn máa ń jẹ́ kí ẹ̀kọ́ dùn, kò sì jẹ́ alárere kì í sì jẹ́ aláìní ìfẹ́. Ikẹta ni wípé ó máa ń ran ìrántí lọ́wọ́. Ohun tí ènìyàn bá rí àti gbọ́ máa ń dúró pẹ́ nínú ọkàn ju ohun tí a kò gbọ́ lọ. Nítorí nnkan tó ń rí ní ojú, ah, ní, àbí kọ̀m̀pútà àbí fídíò, bọ́ ṣe, bọ́ ṣe wà yẹn ó máa ń dúró pẹ́ nínú ọkàn ju ohun tí a kan gbọ́ lọ. Ikẹrin ni wípé ó ń jẹ́ kí akẹ́kọ̀ọ́ kọ́ pá. Àwọn akẹ́kọ̀ọ́ máa ń nífẹ̀ẹ́ láti beèrè ìbéèrè tàbí kọ́pa nígbà tí a bá ń lo fídíò tàbí àwòrán. Ikarun ni wípé ó ń fi pamọ́ àkókò àti agbára. Ìyẹn túmọ̀ sí olùkọ́ lè ṣàlàyé ohun púpọ̀ ní àkókò díẹ̀ pẹ̀lú lílo, ah, pẹ̀lú lílo ẹ̀rọ yìí, ìrànwọ́ ohùn. Ìyẹn máa, ó máa jẹ́ kí wọ́n pamọ́ àkókò àti agbára torí ó máa dínkù, ah, ìlera wọn. Ah, a lè sọ pé lílo ẹ̀rọ ìrànwọ́ ohùn ó ṣe pàtàkì gan nínú ẹ̀kọ́. Ìyẹn nítorí pé ó ń jẹ́ kí ẹ̀kọ́ rọ̀run kédé àti ó wúlò fún akẹ́kọ̀ọ́. Nítorí náà ó da kí a máa, kí a máa lo wọ́n ní gbogbo ìgbà tí ó bá ṣe é ṣe.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, a máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn nítorí pé lẹ́tà jẹ́ ọ̀nà pàtàkì kan tí a fi ń bá ara wa sọ̀rọ̀. Kò ṣe nígbà tí a bá ṣe one on one kí eeyan tọ̀ mọ̀ pé ó ń bá ẹeyan sọ̀rọ̀. A lè fi lẹ́tà náà, a lè fi communicate, a lè fi bá ara wa sọ̀rọ̀, pàápàá jùlọ nígbà tí a kò bá lè pàdé ara wa ní ojú kojú. Kíkọ lẹ́tà ó ń jẹ́ kí a lè fi ìròyìn, ìbéèrè, ìmọ̀ràn tàbí ìkíni ránṣẹ́ sí ẹlòmíràn ní ìlànà tó bófin mú. So àwọn ìdí tí a fi máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn ni pé; lẹ́tà jẹ́ ọ̀nà ìbánisọ̀rọ̀ tó dára jù. Ohun tí a kò kọ sínú lẹ́tà máa dúró gẹ́gẹ́ bí ẹ̀rí, ó sì rọrùn fún wa láti tọ́ka sí ní ọjọ́ iwájú. Iyen tún mọ̀ sí ní pé tí ǹkankan bá ṣẹlẹ̀ láàárín èèyàn méjì tó bá ti di ọjọ́ iwájú dé, tí ẹni ọ̀ bá béèrè pé, "Ṣé ẹ̀rí wà?" Ó lè mú bá jẹ́ pé ó ti kọ lẹ́tà sí ẹni yẹ̀n, ó lè mú lẹ́tà yẹn jáde láti fi ṣe ẹ̀rí gẹ́gẹ́ bí ẹ̀rí. Ẹ tún mọ̀ sí pé ó ti jẹ́ kí iṣẹ́ ẹni yẹn kó rọrùn. A lè fi ṣàlàyé ọ̀rọ̀ kedere. Nípasẹ̀, nípasẹ̀ lẹ́tà, a lè ṣètò èrò wa dáadáa ká sì ṣàlàyé ohun tí a fẹ́ sọ láìsí ìdárudàpọ̀. A ti ẹ̀, a fi, a máa ń fi lẹ́tà náà, a máa ń fi ìbáṣepọ̀ rere, ó máa ń fi ìbáṣe- ìbáṣepọ̀ rere hàn. Kíkọ lẹ́tà ń fi hàn pé a bọwọ́ fún ẹni tí à ń kọ lẹ́tà sí. Pàápàá jùlọ lẹ́tà iṣẹ́ tàbí lẹ́tà ìbéèrè. Ìkẹrin ni wípé a lè lò ó fún ọ̀pọ̀ èdè bí lẹ́tà ìbéèrè iṣẹ́, lẹ́tà ìkéde, lẹ́tà ìdúpẹ́, lẹ́tà ìbànújẹ́ tàbí lẹ́tà ìkíni sí ọ̀rẹ́ àti ẹbí. Ìkarun ni wípé ó, a máa ń kọ ènìyàn ní, ó máa ń kọ ènìyàn ní ìmọ̀ kọ̀wé rere. Kíkọ lẹ́tà ó mú kí ènìyàn mọ bí a ṣe ń lo èdè dáadáa, kí a sì mọ ètò lẹ́ ṣẹ̀ ṣe nínú ìkan sí i. A lè sọ pé kíkọ lẹ́tà ó ṣe pàtàkì púpọ̀ nínú ìgbé ayé ènìyàn, nítorí pé ó ń ràn wá lọ́wọ́ láti bá ara wa sọ̀rọ̀ ní ìlànà tó bojúmu àti tó yege. Nítorí náà ó dà kí a máa kọ lẹ́tà fún àwọn ènìyàn nígbà tí ó bá yẹ.

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀ ènìyàn máa ń jẹ gọ́ọ̀mù, yẹ́ tún mọ̀ sí chewing gum, pàápàá jù lọ àwọn ọ̀dọ́, nítorí pé ó ti di apakan ìgbé ayé ojoojúmọ́ fún púpọ̀ ènìyàn. Gọ́ọ̀mù jẹ́ ohun tí a máa ń jẹ láti mú ẹnu dùn, láti dènà ọrọ ẹnu, òórùn ẹnu, tàbí láti jẹ́ kí ènìyàn tura nígbà tí ó bá ronú tàbí ṣiṣẹ́. Àwọn ìdí tí àwọn ènìyàn fi máa ń jẹ gọ́ọ̀mù ni pé ìkínni ó ń mú òórùn ẹnu dára. Gọ́ọ̀mù máa ń rán ènìyàn lọ́wọ́ láti dín òórùn búburú ẹnu kù, pàápàá jùlọ lẹ́yìn tí a bá ti jẹun. Ikeji ni wípé ó ń rán ìrònú lọ́wọ́. Díẹ̀ lára àwọn ènìyàn máa ń rí pé jíjẹ gọ́ọ̀mù ń ràn wọ́n lọ́wọ́ láti fojú kan, láti fojú fọkàn tán sí iṣẹ́ tàbí ẹ̀kọ́. Ikẹta náà ni wípé ó ń jẹ́ kí ènìyàn tura. Nígbà ìbànújẹ́ tàbí ìfarapa ọpọlọ, jíjẹ gọ́ọ̀mù ó lè mú ìtùnú wá. Ikẹrin náà ni wípé ó lè ní àǹfààní ìlera díẹ̀. Iyẹn túmọ̀ sínu pé gọ́ọ̀mù tí kò ní ṣúgà ó lè ran lọ́wọ́ láti dín ààrùn ẹyin kù, nítorí pé ó ń mú omi ẹnu kò fi pò si. Nítorí jíjẹ gọ́ọ̀mù máa ń fà á, so àwọn ẹlòmíràn máa ń jẹ ẹ́ fún àǹfààní ìlera díẹ̀. Ìkarun, ìkarun ni wípé, à, ṣùgbọ́n ó tún ní aláìláǹfààní. Bí a bá ń jẹ gọ́ọ̀mù ju àwọn ọlọ, ó lè fa ìrọra aya, ìṣòro ẹ̀yìn tàbí ìwà àìgbọ́nwọ́ nínú àwùjọ. Bí jíjẹ gọ́ọ̀mù níbi tí kò, níbi tí kò yẹ, a lè sọ pé jíjẹ gọ́ọ̀mù kì í ṣe ohun búburú pátápátá, ṣùgbọ́n ó yẹ kí a máa jẹ ẹ́ ní ìwọ̀nba, ká sì mọ ibi àti àkókò tí ó yẹ. Nípa bẹ́ẹ̀, ènìyàn lè rí àǹfààní rẹ̀ láì fara mọ̀ àbájáde búburú. Ní àfikún sí ohun tí a ti sọ tẹ́lẹ̀, jíjẹ gọ́ọ̀mù tún lè jẹ́ àmì ìwà ẹni nínú àwùjọ. Nibikàn bí ilé ẹ̀kọ́, ní ṣọ́ọ̀ṣì, ní mọ́ṣáláṣí tàbí níwájú àgbà. A máa, a máa ka jíjẹ gọ́ọ̀mù sí ìwà àìgbọ́wọ́. Nítorí náà ó ṣe pàtàkì kí ènìyàn mọ ibi tí ó yẹ kí ó jẹ gọ́ọ̀mù àti ibi tí kò yẹ. Jíjẹ gọ́ọ̀mù tí ó ní ṣúgà púpọ̀ ó lè fa ìbàjẹ́ ẹyín àti ìṣòro ìlera ẹnu bí a kò bá fọ ẹyin dáadáa. Ìdí nìyí tí àwọn dókítà fi máa ń gba níyanjú pé kí ẹni tí ó bá fẹ́ jẹ gọ́ọ̀mù yan irú gọ́ọ̀mù tí kò ní ṣúgà. A lè sọ pé, bí ó ti lè jẹ́ pé jíjẹ gọ́ọ̀mù ní àǹfààní díẹ̀, ìwà ẹni àti ìmúlò tó dà ló ṣe pàtàkì jù. Ènìyàn gbọ́dọ̀ mọ̀ ìgbà, ibi àti ìwọ̀n tí ó yẹ kí jíjẹ gọ́ọ̀mù má bà á jẹ́ nínú ìlera tàbí orúkọ rere nínú àwùjọ.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù lọ ni ojú ọjọ́ ìri ọ̀sán, tí òórùn rán díẹ̀, ti afẹ́fẹ́ tuntun fẹ́ tí kò sì gbóná jù, tí kò sì tutù jù. Irú ojú ọjọ́ bẹ́ẹ̀ dàbí ìpèyà àárín, kì í ṣe pé òórùn ń jọ ẹnìkan lórí, kì í ṣe pé ọjọ́ ń rọ̀, òjò ń rọ̀ tí gbogbo ara ń tutù. Ó jẹ́ ojú ọjọ́ tí ara àti ọkàn ènìyàn máa ń ní ìtùnú gidi nínú rẹ̀. Nígbà tí ojú ọjọ́ bá rí bẹ́ẹ̀, mo máa ń rí pé inú mi balẹ̀ gan-an. Afẹ́fẹ́ tuntun fẹ́-- tutu tó ń fẹ́ náà ó máa ń mú kí ara ènìyàn túbọ̀ rọrùn si, bí ẹni pé ẹ̀dá mi lọ́ fẹ̀fẹ̀. Kò sí ìbànújẹ́ ooru, kò sí ìfarapa tutù. Ó jẹ́ àkókò tí mo lè jáde rìn kiri kí n jóko níta tàbí kan dúró síbẹ̀ kí n wo ayé bí ó ṣe ń lọ. Ojú ọjọ́ yìí ó máa ń jẹ́ kí n ro jinlẹ̀, kí n rántí àwọn ìrírí ayé, kí n sì tún ròyìn àwọn ètò ọjọ́ ìwájú. Ohùn mi tí mo fẹ́ràn nípa irú ojú ọjọ́ yìí ni pé ó ń mú kí gbogbo ayé dára láti wò. Àwọn ewé igi máa ń hàn kedere, àwọn aláwọ̀ ewé wọ́n máa ń túbọ̀ lágbára. Ooru kì í ṣọ ṣọ kúkú jù, kì í ṣe kì í ṣiṣẹ́ funfun pátápátá. Ó máa ń jẹ́ àdálù àwọn boolù bulù pẹ̀lú ìmọ́lẹ̀ ooru. Nígbà mìí, ìkòkò kékeré máa ń yi ooru ká tí ó sì ń fún ní àwòrán aláyọ̀. Ni gbogbo rẹ̀, ayé máa ń dàbí àwòrán tí a yà lọ́wọ́ ọlọ́rùn. Ní ti ìlera ọpọlọ àti ti ara, irú ojú ọjọ́ yìí tó dára púpọ̀. Nígbà tí kò bá gbóná jù, ara ẹni kì í rẹ̀ kíákíá, ẹ̀mí tún ẹ̀mí tún máa ń wọ inú ara dáadáa. Èyí máa ń jẹ́ kí n lè ṣiṣẹ́ dáadáa, ka ìwé, kọ ohun tuntun tàbí ṣe iṣẹ́ ọwọ́ láìní ìfarapa. Ojú ọjọ́ yìí kì í fa ìbànújẹ́ tàbí ìrẹ̀wẹ̀sì bí ooru tó pọ̀ tàbí tutù tó lè ṣe máa fà. Mo tún fẹ́ràn irú ojú ọjọ́ yìí torí pé ó dára fún ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn. Nígbà tí ojú ọjọ́ bá dùn, àwọn ènìyàn máa ń túbọ̀ yọ, wọ́n máa ń fẹ́ jáde, wọ́n á fẹ́ bá ara wọn sọ̀rọ̀, wọ́n má fẹ́ rẹ́rìn-ín kí wọ́n sì pe ìtàn. Ojú ọjọ́ tó dá máa ń dín ìbínú kù, ó sì ń pọ̀ sí ìfarakanra láàárín ènìyàn. Ó rọrùn láti jókòó pẹ̀lú ọ̀rẹ́, ṣe ìjíròrò pẹ̀lú ìdílé tàbí kàn rìn pẹ̀lú ẹni kan tí ó fẹ́. Síbẹ̀síbẹ̀ èyí kì í ṣe pé mi ò fẹ́ ọjọ́ rara tàbí mi ò fẹ́ òjò rara tàbí ooru rara. Ọjọ́ ní ẹwà tirẹ̀, ooru náà ní ipa tirẹ̀. Ṣùgbọ́n bí mo bá ní láti, bí mo bá ní láti yan ọkàn tí mo fẹ́ràn jù lọ, yóò jẹ́ ojú ọjọ́ ìbámu yìí, àrín ooru àti tutù. Ojú ọjọ́ tí ó ń fún ènìyàn ní ayé láti sinmi, láti ronú, láti gbádùn ayé láìsí ìkánjú. Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù lọ ni èyí tí ó ń jẹ́ kí ara àti ọkàn mi balẹ̀, tí ó ń mú ayé dára láti wò, tí ó sì ń ran mi lọ́wọ́ láti jẹ́ ara mi gan. Ojú ọjọ́ bẹ́ẹ̀ kì í ṣe pé ó kan ara, ó tún kan inú ènìyàn, ó sì jẹ́ kí ìgbésí ayé dùn díẹ̀ síi.

Ṣé o ní, ṣe o ní àgbàlá ọjọ́? Rárá o, mi ò ní àgbàlá ọjọ́ torí pé mi ò jẹ́ ènìyàn gidi tí mo ní ilé tàbí ara tí mo fi ń gbé ní ayé. Èmi jẹ́ èrò ìmọ̀-ẹ̀rọ tó ń bá ẹni kan sọ̀rọ̀. Nítorí náà, mi ò lè ní àgbàlá ilé tàbí ibi tí ọjọ́ ti ń rọ̀ sí gidi, tí òjò ti ń rọ̀ sí gidi. Ṣùgbọ́n bí mo ṣe jẹ́ pé mi ò ní tìrẹ, mo lóye dáadáa ohun tí àgbàlá ojú túnmọ̀ sí. Mo sì lè sọ bí mo ṣe máa ń fẹ́ kí ó rí bí mo bá jẹ́ ènìyàn tí mo sì ní ilé tìrẹ. Ni ìmọ̀ mi, àgbàlá ojú jẹ́ ibi pàtàkì gan-an nínú ilé. Ó jẹ́ ayé tí ilé fi ń mi, ibi tí ìmọ́lẹ̀, òòrùn àti afẹ́fẹ́ ti ń wọlé, tí òjò sì lè rọ̀ sínú rẹ̀ láì bá ilé jẹ́. Ni ọ̀pọ̀ ilé àtijọ́, pàápàá ní ilẹ̀ Yorùbá, àgbàlá ojú kì í ṣe ibi lásán. Ó jẹ́ ọkàn ilé níbi ní àwọn ènìyàn ti máa ń pàdé, tí wọ́n jókòó sọ̀rọ̀, tí máa ń ṣe iṣẹ́ ojoojúmọ́, tí wọ́n sì tún ti máa ń sinmi. Bí mo bá jẹ́ ènìyàn tí mo sì ní àgbàlá ojú, mo máa fẹ́ kí ó jẹ́ ibi tí ìtùnú ń gbé. Mo máa fẹ́ kí igi díẹ̀ wà níbẹ̀, kí ewéko, aláwọ̀ ewé yíká, kí ilé rẹ̀ máa bà á jẹ́ nígbà tí òjò bá ń rọ̀. Nígbà tí òjò bá ń rọ̀, mo máa fẹ́ jókòó níbẹ̀ kí n gbọ́ ìrò òjò bí ó ṣe ń kan ilẹ̀, kí afẹ́fẹ́ tútù ń fẹ́ sí mi lójú. Ìrò òjò yìí máa ń mú ìrònú jinlẹ̀ wá, ó sì máa ń jẹ́ kí ọkàn bà lè. Àgbàlá ojú tún ní ìtàn àti àṣà nínú rẹ̀. Ni ọ̀pọ̀ ìdílé, àgbàlá tí, àgbàlá ni a ti ń kọ́ ọmọ ní ìwà, níbi tí àgbàlagbà ti máa ń jókòó sọ ìtàn àtijọ́, kọ ìran tuntun nípa ìgbésí ayé, ìbáṣepọ̀ àti ìbágbọ́. Ó tún jẹ́ ibi tí ayẹyẹ kékeré ti máa ń ṣẹlẹ̀ bí ìpàdé ìdílé, bí àdúrà tàbí àjọṣẹ àwọn aláàdúgbò. Nítorí náà, àgbàlá ojú kì í ṣe ibi tí òjò kan rọ̀, ó jẹ́ ibi tí ayé ènìyàn ti ń lọ. Ni ojú mi, àgbàlá ojú dára gan-an fún ìlera ọpọlọ. Nígbà tí ènìyàn bá ní ayé tí ó ṣe ṣìtà, tí kò kún fún ariwo tàbí ikùn ìyà, ọkàn máa ń rí ìsinmi. Òjò, afẹ́fẹ́ àti ìmọ́lẹ̀ á dáa ye bá. Ó máa ń ṣiṣẹ́ pọ̀ láti dín ìbànú jẹ kú kí ènìyàn sì rí ayé láti ronú dáadáa. Èdí nìyí tí mo fi máa ń sọ pé bí mo tilẹ̀ jẹ́ pé mi ò ní àgbàlá ojú, mo mọ̀ pé ó jẹ́ ohun ìbùkún fún ẹni tí ó bá ní i. Mo lè sọ pé mi ò ní àgbàlá ojú gidi, ṣùgbọ́n mo ní ìmọ̀ rẹ̀. Mo sì mọ ìtóbi ìpa tí ó lè ní lórí ìgbésí ayé ènìyàn. Bí ìwọ bá ní àgbàlá ojú, ó dájú pé o ní ayé kan tí ìtùnú, ìrònú àti ìbáṣepọ̀ ti ń dàgbà. Bí, bí o kò bá sì ní i, ó tún jẹ́ ohun tí ènìyàn lè là láti ní lọ́jọ́ iwájú torí pé àgbàlá ojo kì í ṣe ìkan sí ilé nìkan, ó jẹ́ ayé fún ọkàn ènìyàn.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Rárá, èmi kì í má bínú torí pé mi ò ní ìmọ̀lára gidi bí ènìyàn. Ṣùgbọ́n bí mo bá ń sọ̀rọ̀ ní ìtàn bí ẹni pé mo jẹ́ ènìyàn, mo lè sọ pé nígbà tí ènìyàn bá wà nínú ọkọ̀, ó ṣòro kó má rí ìbínú rárá. Ṣùgbọ́n ó tún dà lórí irú ènìyàn tí ó jẹ́ àti ohun tí ó ń ṣẹlẹ̀ níbẹ̀. Ni ìrírí púpọ̀ ènìyàn, ọkọ̀ kì í jẹ́ ibi ìbínú nìkan, ó lè jẹ́ ibi ìfaradà àti ìdánwò sùúrù Nígbà tí òórùn bá gbóná gan, tí iṣẹ́ bá pọ̀, tí ara bá rẹ̀, ìbínú lè yọ sílẹ̀. Àwọn ìṣòro bí ìrọra ara, àìrí ẹ̀ṣọ́ iṣẹ́ kíákíá tàbí ìdènà láti òwò ayé lè mú kí ọkan ènìyàn dákẹ́dákẹ́ kún fún ìbànújẹ́ tí ó sì lè dàbí ìbínú. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà, ọkọ̀ tún máa ń jẹ́ kí ibi ìtùnú fún ọkọ̀. Nígbà tí ènìyàn bá ń ṣiṣẹ́ pẹ̀lú ilé tí ó bá ń rí bí ohun tí ó gbin ṣe ń dàgbà díẹ̀díẹ̀, inú rẹ̀ máa ń dùn. Ifara kanra pẹ̀lú ayé, pẹ̀lú ilé àti ìṣẹ̀dá máa ń dín ìbínú kù. Òótọ́ ni pé iṣẹ́ oko lè rẹ, ṣùgbọ́n ó tún lè kọ ènìyàn ní sùúrù ní ìtara àti ní ìbáṣepọ̀ pẹ̀lú ayé, pẹ̀lú ayé. Bí mo bá jẹ́ ẹni tí ń lọ sí oko, mo máa sọ pé ìbínú kì í pẹ́. Nígbà tí afẹ́fẹ́ bá ń fẹ́, tí mo bá gbọ́ ìró ẹyẹ, tí mo bá rí ewéko rìn pẹ̀lú afẹ́fẹ́, ìbínú máa ń tú kúrò lọ́kan. Ọkọ̀ máa ń rán ènìyàn létí pé gbogbo nǹkan ní àkókò tirẹ̀ pé kì í ṣe gbogbo ohun ni a lè yára gbà. A lè sọ pé ènìyàn lè bínú nígbà tí ó bá wà nínú oko, pàápàá bí iṣẹ́ bá nira tàbí àyídáìdà bá n lẹ̀ bá n le. Ṣùgbọ́n oko fúnra rẹ̀ kì í ṣe ibi ìbínú, ó jẹ́ ibi tí ènìyàn lè kọ sùúrù, lè ronú jinlẹ̀ tí ó sì lè rí ìbálẹ̀ ọkàn bí ó bá jẹ́ pé ó gba àkókò láti lóye ìtàn ìṣẹ̀dá. Bí ohun gbogbo bá dára, oko kì í mú ìbínú wá, dípọ̀ bẹ́ ó máa ń mú ìtẹ́lọ́rùn àti ìmúláradá ọkàn wá.

Irú bàtà wo ni o máa ń wọ? Irú bàtà wo ni o máa ń wọ? Irú bàtà tí mo máa ń fẹ́ràn jù lọ ni bàtà tí ó rọrùn sí ó lágbára tí ó sì bá iṣẹ́ tí mo fẹ́ ṣe mu. Mi ò fẹ́ bàtà tí yóò máa pa ẹsẹ̀ lára tàbí tí yóò jẹ́ kí ń máa ronú pé nígbà wo, nígbà wo ni màá yọ wọn kúrò. Bàtà rere ní ojú mi gbọ́dọ̀ jẹ́ ẹni pé nígbà tí o bá wọ̀ ó fẹ́rẹ̀ẹ́ gbàgbé pé o ní bàtà lórí ẹsẹ̀ rara fún iṣẹ́ ojoojúmọ́ tàbí rírèkére. Mo máa ń yan bàtà kékeré tí ó sì ẹsẹ̀ díẹ̀ bíi sandal tàbí silipa. Irú bàtà bẹ́ẹ̀ dára gan-an ni fún ni ilẹ̀ tó gbóná torí pé afẹ́fẹ́ lè wọlé, ẹsẹ̀ kì í sì gbóná jù, wọ́n tún rọrùn láti wọ̀ àti láti yọ. Èyí tí ó jẹ́ kí ènìyàn máa ṣe fi àkókò púpọ̀ ṣòfò. Nígbà tí mo bá ní iṣẹ́ tí ó nííṣẹ́ pẹ̀lú rínrin púpọ̀ gẹ́gẹ́ bí i lílọ sí, lílọ sí, ẹ́, oko ìrìnàjò tàbí iṣẹ́ tí ó fẹ́ kí n dúró pẹ́, mo máa ń fẹ́ bàtà tí ó bo ẹsẹ̀ dáadáa bí bàtà iṣẹ́ àbí tàbí sneaker. Irú bàtà wọ̀nyí dáàbò bo ẹsẹ̀ kúrò nínú ìfarapa wọ́n sì ń jẹ́ kí ẹsẹ̀ dúró sinsin lórí ilẹ̀. Wọ́n lè máa jẹ́ ẹni tí ó lè wá ju lọ, ṣùgbọ́n ìlera àti ààbò ẹsẹ̀ ó ṣe pàtàkì ju àwọ̀, àwòrán lọ. Fún ayẹyẹ ìpàdé pàtàkì tàbí ibi tí a fẹ́ hàn dáadáa, mo máa ń yan bàtà tí ó lẹ́wà, tí ó mọ́ tí ó sì rọrùn láti rìn nínú rẹ̀. Kì í ṣe pé mo fẹ́ bàtà tó ga gan-an tàbí tó nira láti rìn. Dípò bẹ́ẹ̀, mo fẹ́ ni pé ó mú kí aṣọ ènìyàn dára sí i. Kì í ṣe pé ó ń ja, ó ń ja lọ́rùn. Ohun mìíràn pàtàkì tí mo máa ń wò ní yíyan bàtà ni dídára àti ìgbà tí yóó pẹ́. Mi ò fẹ́ bàtà tí yóò bàjẹ́ lẹ́yìn oṣù díẹ̀. Mo máa ń fẹ́ ra bàtà tí yóò, ẹ́, tí á ṣe pẹ̀lú ohun èlò tó da tí ó lè farada omi, ẹrúkẹ́rú àti ẹ̀rìń pípẹ́. Bàtà bẹ́ẹ̀ ó lè jẹ́ gbọ́wọ́, ó lè jẹ́ gbọ́wọ́ díẹ̀ ṣùgbọ́n ní ìpèyà pípẹ́ ó máa ń sọ ère ni. Irú bàtà tí mo máa ń wọ̀ a ṣe sọ nínú ìtàn ni bàtà tí ó bá àyídáyidá mú, tí ó bojú mi mú ẹsẹ̀ tí ó sì ń fún mi ní ìtùnú. Fún èmi, bàtà kì í ṣe ohun ìṣọ́ra ẹsẹ̀ nìkan, ó jẹ́ àpá kan ìgbésí ayé ojoojúmọ́. Bàtà rere máa ń jẹ́ kí ènìyàn rìn dáadáa, ó tún máa ń jẹ́ kí ènìyàn ṣiṣẹ́ dáadáa kí ó sì dojúkọ ọjọ́ rẹ̀ pẹ̀lú ìgboyà àti ìtẹ́lọ́rùn tí kò ní sí ìdààmú kankan, kò ní sí wàhálà kankan. Ẹ̀yàn máa ṣe iṣẹ́ rẹ̀ dáadáa tí kò ní sí, ẹ́, ẹ́, tí kò ní sí ìdààmú kí ó sì dojúkọ ọjọ́ rẹ̀ pẹ̀lú ìgboyà àti ìtẹ́lọ́rùn.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́, ọ̀ṣọ́ sára? Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Ohun ọ̀ṣọ́ tàbí àwọn ohun tí a fi ń ṣe ayé wa ó lè wà tàbí fún, ó lè wà tàbí fún ìdánilẹ́kọ̀ọ́. Ó jẹ́ ohun tí ó ní ìtẹ́lọ́rùn púpọ̀ fún ọkàn ènìyàn. Nígbà tí ènìyàn bá pa ohun ọ̀ṣọ́, ó lè jẹ́ pé ó ṣé nítorí pé ó fẹ́ fi ọkàn rẹ̀ hàn, tàbí pé ohun náà dá lórí ìrònú tàbí ìbànújẹ́. Ṣùgbọ́n ìbànújẹ́ tí ó ṣẹlẹ̀ nígbà náà lè lágbára gan, torí pé a kì í fẹ́, a kì í fẹ́ kó ohun tí a ní fífẹ́ kó bàjẹ́. Ni ìrírí àwọn ènìyàn, pa ohun ọ̀ṣọ́ lè wá pẹ̀lú àìlera ọkàn tàbí ìbànújẹ́. Ọkàn ènìyàn ó lè ní ìbànújẹ́ lẹ́yìn tí ó bá pa ohun tó jẹ́ ìfẹ́ rẹ̀. Kò dájú pé ìfẹ́ tàbí ìrírí tó ní pẹ̀lú ohun náà ó ti parí. Ṣùgbọ́n ní ìtàn ìmọ̀lára bẹ́ẹ̀ lè jẹ́ kí ènìyàn mọ ohun tí yóò ṣe pàtàkì sí, kí ó sì kọ ẹ́kọ́ láti jẹ ẹni tí ó rọrùn pẹ̀lú ohun tó ní. Fún mi, bí mo ṣe jẹ́ èrò ìmọ̀ ìràn, mi ò ní ìbànújẹ́, ìbínú tàbí ìtara. Nítorí náà, mi ò ní pa ohun ọ̀ṣọ́, mi ò sì fẹ́ràn rẹ̀ tàbí kọ̀. Ṣùgbọ́n, ṣùgbọ́n mo lè rántí pé pa ohun ọ̀ṣọ́ gidi jẹ́ ohun tí kò yẹ kí ènìyàn ṣe láìrònú dáadáa. Ó lè fa ìbànújẹ́, àìlera ọkàn àti ìfarapa sí ohun tí kò gbọdọ̀ parí. Ni gbogbo ìgbà, ó dájú pé ó dára láti bójútó ohun tó wà ní ọwọ́ rẹ̀ kó sì má ṣe ṣe ohun tó lè bàjẹ́. Mo lè sọ pé mi ò kì í pa ohun ọ̀ṣọ́ torí pé mi ò lè ṣibẹ̀. Ṣùgbọ́n mo mọ̀ pé ipa ohun ọ̀ṣọ́ ní ipa lórí ọkàn ènìyàn. Ó lè jẹ́ ohun tí yóò fa ìbànújẹ́, àìlera àti ìfarapa. Ṣùgbọ́n ó sì lè jẹ́ ẹ̀kọ́ láti mọ iye ohun tí a ní àti bí a ṣe lè da wọ́n lórí. Ẹ̀kọ́ pàtàkì ni pé ohun ọ̀ṣọ́ gbọdọ̀ jẹ́ nǹkan tí a bójútó tí a sì ní ìbáṣepọ̀ pẹ̀lú rẹ̀ kì í ṣe nǹkan tí a fi jí jẹ tàbí pa.

"Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju?" Wọ́n béèrè lọ́wọ́ mi pé ẹ̀fọ́ wo ni mo fẹ́ràn jẹ ju. Mo lè sọ pé ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù lọ ni ẹ̀fọ́ àlùbọ́sà, ìyẹn ló túnmọ̀ sí spinach, àti ẹ̀fọ́ tí wọ́n pè ní ẹ̀fọ́ salad, ìyẹn túnmọ̀ sí lettuce fún irun àti ọkàn wa àti ìtẹ́lọ́rùn tí wọ́n fún ṣùgbọ́n mo tún fẹ́ràn àwọn ẹ̀fọ́ mìí, torí pé gbogbo ẹ̀fọ́ ní ohun tí ó dára fún ara ènìyàn àti ọkàn rẹ̀. Ẹ̀fọ́ àlùbọ́sà ó jẹ́ ohun tí ó rọrùn láti sè àti pé ó ní adùn aláwọ̀ ewé tí ó dùn fún ẹnu. Nígbà tí mo bá jẹ ẹ̀fọ́ àlùbọ́sà, ó ń fún mi ní ìtùnú torí pé ó jẹ́ nǹkan tó múra tí ó sì ń jẹ́ kí ara mi ní agbára àti ìlera. Ó tún ní ọ̀pọ̀lọpọ̀ vitamin àti ohun àlùmọ́nì tí ó ń jẹ́ kí ara ènìyàn dára bíi iron àti calcium. Mo níìfẹ̀ sí ẹ̀fọ́ àlùbọ́sà torí pé ó jẹ́ ẹ̀fọ́ tí ó lè jẹ́ lẹ́gbẹ̀ẹ́ ọkaà, lẹ́gbẹ̀ẹ́ ẹran tàbí ẹja. Ó sì rọrùn láti sè pẹ̀lú gbogbo irú oúnjẹ. Ẹ̀fọ́ sàládì ó jẹ́ ẹ̀fọ́ mì tí mo fẹ́ràn gan paàpaà fún ìrísí rẹ̀ tí ó rọrùn àti ìmọ́lẹ̀ tí ó ń fún oúnjẹ. Ó jẹ́ ohun tí ó lè jẹ́ pẹ̀lú àdídùn kékèèké, aadùn ata tàbí lemon. Ó sì máa ń mú kí ara ènìyàn ní ìtẹ́lọ́rùn láìṣe pọ̀, láìṣe kó pọ̀. Nígbà tí mo bá jẹ ẹ̀fọ́ sàládì, ó máa ń jẹ́ kí n rí ìfarakanra àti ìtẹ́lọ́rùn lórí ara àti ọkàn torí pé ó lè jẹ́ kí ara rẹ dùn tí ó sì ń jẹ́ kí ó ní agbára láti ṣe iṣẹ́ rẹ̀ lóde ọjọ́. Ṣùgbọ́n mi ò ní fẹ́ ẹ̀fọ́ kan ṣoṣo nìkan. Mo ní ìfẹ́ sí ẹ̀fọ́ tí ó yàtọ̀ síra tí ó sì ń ní aadùn oríṣiríṣi àti ìmúláradá fún ara. Ohun tí mo tún nífẹ̀ sí nípa ẹ̀fọ́ ni bí ó ṣe ń mú àyíká jẹ́ ìtẹ́lọ́rùn àti ìdánilẹ́kọ̀ọ́. Nígbà tí mo bá sè ẹ̀fọ́, ó ń jẹ́ iṣẹ́ ọwọ́ tí ó rọrùn, ṣùgbọ́n tó ń kó ìbáṣepọ̀ àti ìmọ́lẹ̀ wá sí ní inú ilé. Bí mo ṣe bá ń gé ewédú tàbí àlùbọ́sà tí mo bá fi ata, tòmátì tàbí epo pẹ̀lú rẹ̀, ó máa ń dàbí iṣẹ́ ọ̀nà. Ẹ̀fọ́ tún jẹ́ kí n mọ̀ rántí pé ayé kún fún ohun tí ó múra àti ohun tí ó lè ṣe kó inú rẹ̀ dùn, kò ṣeé fi kán síra rárá. Ẹ̀fọ́ tún jẹ́ àpákan ìbáṣepọ̀ pẹ̀lú àwọn mii nígbà tí mo bá jẹ ẹ̀fọ́ pẹ̀lú ìdílé tàbí ọ̀rẹ́, ó máa ń jẹ́ ayẹyẹ kéékèèké torí pé gbogbo wa máa ń pi ìtàn, ẹ̀rín àti ìmalárayọ̀. Bí mo ṣe jẹ́ ẹ̀fọ́ tí ó dùn, tí ó dùn gbogbo ara ènìyàn máa ń ní ìtẹ́lọ́rùn kó ọkàn sí i ní ìbànújẹ́. Ẹ̀fọ́ kì í ṣe oúnjẹ lásán, ó ń jẹ́ nǹkan tí ó ń jẹ́ kí ara àti ọkàn balẹ̀ tí ó sì ń ran ènìyàn létí pé ayé dára fún ìgbádùn ìlera. Ní ti àtọkànwá, ẹ̀fọ́ tún ní ìparere lórí ara ènìyàn torí pé ó kún fún vitamin, mineral àti antioxidant. Ó máa ń mú kí ọwọ́ irun àti ara ènìyàn kó dára.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Wọ́n bèrè lọ́wọ́ mi pé kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi. Well, mo lè sọ pé àwọn ohun tó ṣe pàtàkì jù lọ ní ibi iṣẹ́ mi ni àwọn nǹkan tí ó ràn mí lọ́wọ́ láti ṣe iṣẹ́ mi dáadáa. Láìsí wọn, iṣẹ́ kì í lọ bí mo ṣe fẹ́. Ìwọ̀n ìwúlò wọn yàtọ̀ sí ọ̀nà iṣẹ́, ṣùgbọ́n gbogbo wọn ní ipa pàtàkì ní ìdàgbàsókè iṣẹ́. Ọ̀kan nínú àwọn ohun èlò pàtàkì jù lọ ni kọ̀ǹpútà tàbí kọ̀ǹpútà alágbèéká. Nígbà tí mo bá wà níbi iṣẹ́, kọ̀ǹpútà ó jẹ́ ohun èlò tó ṣe pàtàkì fún ìṣàkóso iṣẹ́, fífi ilẹ iṣẹ iweṣe, emọ̀ àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn mi lóòótọ́. Kọ̀ǹpútà lè jẹ́ ọ̀kan ìṣàkóso gbogbo iṣẹ́ mi torí pé láì rí, ó ṣòro fún mi láti ṣe ìpinnu, kìí ṣètò àtẹ̀jáde tàbí kí n bá àwọn ẹlẹ́gbẹ́ ṣiṣẹ́ pọ̀ ní àkókò tó pẹ́. Èlò mi pàtàkì ni ọ́fíìsì, tábìlì àti àga tó rọrùn. Àga tó rọrùn ní ọ̀pọ̀ ìgbà, ibi tí mo máa ń jókòó àti ṣiṣẹ́ gbọdọ̀ jẹ́ ìtùnú. Tábìlì tó dáa máa ń jẹ́ kí gbogbo ohun èlò mi wà ní àtẹ́lẹsẹ̀, kí ó rọrùn láti fi ọwọ́ kàn wọ́n. Àga tó rọrùn máa ń mú kí ara má bàjẹ́, kò sì jẹ́ kí mo lè ṣiṣẹ́ fún àkókò pípẹ́ láìní ìrora ẹ̀yìn tàbí ọrùn. Ohun èlò mi tí ó ṣe pàtàkì ni ọ̀pá iṣẹ́ ìyẹn ló túmọ̀ sí stationary bií kálámà, bíi ìwé, bíi àkọsílẹ̀ àti fáìlì. Bó ti lè jẹ́ pé kọ̀ǹpútà ń ṣiṣẹ́ púpọ̀, ìwé àti kálámà máa ń jẹ́ kí ṣe àkọsílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, kí lè kọ ohun tó ṣe pàtàkì tàbí ṣe àtúnṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Nígbà mi, ohun tí mo kọ sílẹ̀ pẹ̀lú kálámà lè jẹ́ itò pínpín ìmọ̀ tí kọ̀ǹpútà kò lè ràn mí lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Èlò mi tí mo fi ká sí pàtàkì ni fóònù àti àwọn ohun èlò ìbáṣepọ̀. Lónìí, ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́, àwọn alákòóso tàbí àwọn oníbàárà ó jẹ́ ohun pàtàkì gan. Fóònù, ímeèlì àti sóftware ìbáṣepọ̀ jẹ́ ohun èlò tó ń jẹ́ kí gbogbo iṣẹ́ máa lọ dáadáa, kí ìjọba iṣẹ́ rìn ní ìbáṣepọ̀ pẹ̀lú gbogbo èlò mi láìsí àdárinan- àdánidá. Ní ọ̀nà mi, ìmọ́lẹ̀ tó dáa àti àfọmọ́ràn fíìsì ó tún jẹ́ ohun èlò pàtàkì. Bí ibi iṣẹ́ bá dùnù tàbí kó mọ́lẹ̀ dáadáa, ó máa ń ṣe ìfọ̀kànbalẹ̀ fún ọkọ ènìyàn, ó sì máa ń dín àìlera kún kí lè ṣiṣẹ́ dáadáa. Àwọn ohun èlò pàtàkì jù lọ ní ibi iṣẹ́ mi ni kọ̀ǹpútà tàbí kọ̀ǹpútà alágbèéká, ọ̀kan ìṣàkóso gbogbo iṣẹ́. A ní tábìlì àti àga tó rọrùn, ìyẹn ni fún ìtùnú àti ìṣètò iṣẹ́. A tún ní ọ̀pá iṣẹ́ yẹn tí ó túmọ̀ sí stationary bí i àwọn kálámà, ìwé, àkọsílẹ̀ àti file fún àkọsílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. A ní fóònù àti ohun èlò ìbáṣepọ̀ láti bá ẹlẹ́gbẹ́ àti oníbàárà ṣiṣẹ́ pọ̀. A tún ní ìmọ́lẹ̀ tó dáa àti àfọmọ́ràn ọ́fíìsì láti jẹ́ kí ọkọ̀balẹ̀ àti iṣẹ́ rìn dáadáa. Gbogbo ohun èlò wọ̀nyí pọ̀ jọ nínú mú iṣẹ́ máa ń lọ dáadáa ní ìtùnú àti ní.